Ẹ̀yàn ń yà tí fi ara rẹ̀ hàn ní ojú bóyá fọ́nrán tàbí ojú fọ́tò. Àwòrán yíyà pín sí oríṣìríṣì ọ̀nà. A lè fi irinṣẹ́ èyí gangan tí wọ́n fi ń ya àwòrán, a lè fi ya àwòrán. A sì lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, èyí tó jẹ́ fóònù, a lè fi ya àwòrán. Oríṣìíríṣìí àwòrán la lè yà. A lè ya èyí tó ṣe wí pé ó ṣe déédéé àyà wa títí dé orí. A dẹ lè ya èyí tó ṣe wí pé ó máa gbé wa láti orí títí dé ẹsẹ̀. A lè ya àwòrán tó ṣe wí pé a lè kọ ẹ̀gbẹ́ sí ẹni tó ń yà wa. A dẹ lè ya gbogbo ara wa náà, a lè kọ ẹ̀yìn sẹ́ni tó ń yà wa. Oríṣìríṣì ọ̀nà la ń gbà ya àwòrán. Àwòrán yìí náà ó dẹ̀ tú pín sí oríṣìríṣí bí a bá fẹ́ kí àwọ̀ rẹ̀ ṣe rí. A ní àwòrán aláwọ̀ funfun àti dúdú. A dẹ̀ ní àwọn àwòrán kan tó ṣe wí pé oríṣìíríṣìí ẹ̀ya, ẹ̀, ẹ̀ya, ẹ̀ya, ẹ, àwòrán ló máa jáde lára rẹ̀. A lè rí èyí tó ṣe wí pé kópa funfun, dúdú, gbogbo ẹ̀ máa jáde níbẹ̀. Ní ìdí èyí, mo mọ̀ bí wọ́n ṣe ń ya àwòrán. Ọ̀nà tí ènìyàn bá dẹ̀ sì tí mọ̀ tó dá lójú, a fi ń jẹ, a fi ń jẹun náà ni. Àwòrán yíyà wà lára ohun tó ṣe wí pé mo lè fi jẹun. Mo lè lọ sí bóyá ìkómọ kí n lọ ya àwòrán pẹ̀lú àyà àwòrán tó wà lọ́wọ́ mi. Kí èmi náà múu lọ sí ibi tí wọ́n ti ń fọ àwòrán, kí n fọ, kí n kó lọ fún àwọn oníkòmọ. Tí n bá ti kó lọ fún àwọn oníkòmọ, àwọn oníkòmọ á fún mi lówó. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lọ sí bóyá wọ́n ń ṣe, ẹ, ayẹyẹ ọjọ́ ìbí, màá lọ síbẹ̀, màá ya fọ́tò àwọn tí ó wá bá àwọn ènìyàn ṣe ayẹyẹ. Láàárín ìṣẹ́jú díẹ̀, màá sáré lọ sí ibi tí ilé iṣẹ́ ibi tí wọ́n ti ń fọ àwọn àwòrán wọ̀nyí ní kíákíá, màá ti fọ gbogbo wọn, màá ti fi wọ́n sí inú àpò àwòrán. Ta bá ti dé ibi ojú agbo padà níbi tí wọ́n ti ń ṣe wẹ̀jẹwẹ̀mu, àá lọ wo ojú àwọn táyà àwòrán wọn, àá fún wọn ní àwòrán wọn. A lè ya méjì sí mẹ́ta sí mẹ́rin sí márùn-ún bí wọ́n bá ṣe gbáradúró tó. Tí a bá ti ya wọ́n tán, àá fún wọn ní àwòrán wọn, àwọn náà tún fún wa lówó, àtún máa lọlé wa. Àwòrán yíyà jẹ́ ohun tí mo mọ dáradára. Eṣé púpọ̀?

Ìbéèrè sọ wípé, ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast. Podcast dàbí ohun tí à n pè ní ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí a mọ̀ bí eléyìí tí a máa ń fi gbọ́ ìròyìn tó ṣe bóyá ìròyìn létí lóko. Ṣùgbọ́n podcast ní ti ẹ̀. Èyí ì wón máa ń bèèrè ẹ̀, ó máa ń jẹ bí bìgbà tí wón bèèrè ǹkan tí ṣe ohun tó ṣe wípé gbogbo ìgbà ni. Podcast ní oríṣiríṣi ọ̀nà tí a le lò ó fún, a máa fi ń ṣe, ẹ́, a máa fi ń ṣe bí ìgbà tí à ń ṣe ìkéde ọjà, ìpolówó ọjà. Podcast náà jẹ́ ohun tó ṣe wípé ó ṣe pàtàkì tó ṣe kókó fún àti wípé kí ọjà wá.

Ibẹ́ẹ̀rẹ̀, sọ wípé irú bàtà wo ni o máa ń wọ̀? Oríṣiríṣi bàtà ló wà, ṣùgbọ́n eléyìí tí mo yàn láàyò jù ni bàtà eléyìí tí a ń ti ẹsẹ̀ bọ̀, bàtà alátẹsẹ̀ bọ̀. Òun ni mo fẹ́ràn jù nítorí wípé ó máa ń fi ọkàn mi balẹ̀ láti rìn, kì í máa ń gbé mi ṣubú. Kò dẹ̀ sí wípé mo ń bẹ̀rù wípé bóyá bàtà bomi lésẹ̀. Bàtà alátẹsẹ̀ wọ̀ yìí, mo máa rí dájú wípé kò ṣe eléyìí tó ga. Nítorí wípé tí ènìyàn bá fẹ́ rin àwọn ìrìn tó jìnnà, ó máa ń ràn mí lọ́wọ́ láti rìn pẹ̀lú ìrọ̀rùn. Bàtà yìí tí ó ga, èyí tí ó jẹ́ àtẹsẹ̀bọ̀, òun ni mo fẹ́ràn jù. Òun ni mo yàn láàyò láti máa wọ̀ nítorí wípé ó fi ọkàn mi balẹ̀ láti rìn. Mo lè rin máìlì mẹ́fà pẹ̀lú bàtà alátẹsẹ̀bọ̀. A dẹ̀ tún ní àwọn oríṣiríṣi bàtà mìíràn. A ní sálú bàtà, èyí tí ó lókùn. A dẹ̀ ní òmíràn, èyí tí wọ́n máa ń ki gbogbo ẹsẹ̀ sí, èyí tí àwọn alákọ̀wé máa ń wọ̀ lọ sí ilé iṣẹ́ báǹkì àti ilé iṣẹ́ àwọn oníròyìn. Èyí náà, a ní èyí tó ga lára rẹ̀, a sì ní èyí tó ṣe pẹlẹbẹ. A sì tún ní àwọn bàtà mìíràn loríṣiríṣi. A ní, a máa ń pe ikan ní, ẹ́, "skọ̀". Ìyẹn náà jẹ́ bàtà tó jẹ́ èyí tó, tó dára púpọ̀. Ṣùgbọ́n èyí tẹ́ mi fún rara mi yàn láàyò, òun ni eléyìí tí a ń tẹsẹ̀bọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ó ṣe wípé èyí tí à ń ti ẹsẹ̀ bọ̀ yìí, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè lọ sí ìrìn àjò. Tí mo bá ti, tí màá ti lè ti ẹsẹ̀ bọ̀ tí mo lọ ìrìnàjò, òun náà ni màá fi wẹ̀, tí màá fi rin gbogbo ìrìn tí mo fẹ́ rìn, kìí ro mí lára, kì í ro mí lésẹ̀, kìí bomi lésẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni tí òtútù bá mú, màá yá fi ìbọ̀sẹ̀, màá yá kìí ṣẹṣẹ pẹ̀lú bàtà mi, èyí tí à ń ti ẹsẹ̀ bọ̀. Mo jẹ́ ènìyàn tó ṣe wípé ẹsẹ̀ mi tóbi díẹ̀. Fún ìdí èyí, mo gbádùn bàtà yìí tí à ń ti ẹsẹ̀ bọ̀ nítorí wípé ó ràn mí lọ́rùn láti rìn dáadáa. Kìí ro mí lára, kìí ro mí lésẹ̀. Ó dẹ̀ tún jẹ́ wípé owó rẹ̀ kò ga ju ara lọ. Yàtọ̀ sí wípé ó ro mí lọ́rùn ní ti wíwọ̀. Ríra rẹ̀ náà ó ro mí lọ́rùn láti rà. Fún ìdí èyí, bàtà èyí tí à ń ti ẹsẹ̀ bọ̀, alátẹsẹ̀bọ̀ ni èmi yàn láàyò tí mo máa ń wọ̀ jù. Ẹ̀ṣé púpọ̀.

Mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Àwòrán jẹ́ ohun tó máa ń yani lẹ́nu tí ènìyàn bá ka sí ilé tí ọ̀bá kọ́ sílé. Oríṣiríṣi àwòrán ilé ló máa ń wà. Àwọn àwòrán mìíràn wà tó ṣe wí pé àwòṣífìlà ni. Tó ṣe wí pé tí ènìyàn bá yà sí ilé, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn máa fi júwe ṣe àpèjúwe irú ilé bẹ́ẹ̀. Mọ́ rántí ìgbà tí a wà ní èwe tó ṣe wí pé ilé kan wà tí à ń pè ní "Ọba bí Ọlọ́run kò sí". Ẹni yìí kọ́ ilé rẹ̀, ó fi ó, ó ya àwòrán sí ara iwájú ilé rẹ̀. Ó ya àwòrán ọba àti àwọn ìjòyè. Ó wá kọ "Ọba bí Ọlọ́run kò sí" sí iwájú ilé náà. So ẹnikẹ́ni tó bá ń bèrè ilé wa bọ̀, a ti sọ fún wí pé "tẹ bá ti dé ilé Bàbá Ọba bí Ọlọ́run kò sí, ẹ̀ka ilé mẹ́ta, è dé ilé wa". Ní ìdí èyí, mo mọ̀ bí, ó wá jẹ́ kí èmi ní ìfẹ́ sí bí wọ́n ṣe ń ya àwòrán ilé. Nítorí wí pé ó jẹ́ kí ilé kó ní, kó rẹwà sí, kó dẹ̀ ní ìtumọ̀. Ní ìdí èyí, mo fẹ́ràn bí a ti ń ka àwòrán ilé. Ẹ ṣe púpọ̀ púpọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn email rẹ? Mo máa ń ṣe ètò àwọn email mi nípa ti ìlànà. Mo lè ṣe é nípa ti àpótí ìkojọpọ̀, mo dẹ̀ sì lè ṣe é nípa ti label. Ọ̀nà tí mo fi lè jẹ́ kí email mi kó ní tumọ̀ ni ọ̀nà wọ̀nyí. Ìlànà tàbí àpótí ìkojọpọ̀, mo máa ń jẹ́ kí n lè rí àwọn email yìí ṣà ní ìgbà tí mo bá nílò rẹ̀. Email jẹ́ ohun tí a máa ń fi gba, ẹ, a máa ń fi gba ìròyìn tàbí tí wọ́n ma fín fi ọ̀rọ̀ tàbí ìròyìn ránṣẹ́ sí wa. Tí ènìyàn kò tó bá ti ṣe ètò dáradára pẹ̀lú email rẹ̀, ọ̀pọ̀ ìgbà ni àwọn àtẹ̀ránṣẹ́ mìíràn tá wọlé tí a ò ní mọ̀ wípé ó wọlé. Ó ṣe pàtàkì láti ṣe àpótí ìkojọpọ̀ fún email wa tàbí ká lo label tàbí ká lo ìlànà. Mo fẹ́ràn láti máa lo àpótí ìkojọpọ̀ nítorí pé kò ní rán lowo dáradára láti ṣe ètò àwọn email mi dáradára nítorí kí n máa ba sọ àwọn àtẹ̀ránṣẹ́ tó ṣe pàtàkì, tó ṣe gbóògì, kí n máa ba sọ báyìí, kí n máa ba ṣàlàyé ṣebí pé èyí ò ní láti dá wọn lohun kiakia. Kí ó má lọ ṣebí pé ẹ̀ni tí mọ̀ duro fun tàbí ìròyìn tí mọ̀ durúo de, kí ó má ṣẹ́ wípé ó ti wá pẹ́ kintó rí. Ní ìdí èyí tó ṣe pàtàkì láti ṣe ètò àwọn email mi dáradára, ó ṣe pàtàkì.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ àwọn iṣẹ́ tó ṣe wí pé wọ́n fún ènìyàn kí ènìyàn ṣe iṣẹ́ lè lórí. Bí ìgbà tí wọ́n bá fún ènìyàn ní àkórí ohun kan, tí wọ́n bá fún wa ní irú iṣẹ́ àkànṣe bí eléyìí, irú èmi nítèmi, màá kọ́kọ́ jókòó. Màá wo àkórí iṣẹ́ àkànṣe tí wọ́n fún mi yìí. Bí ìgbà tí wọ́n bá fún ènìyàn ní iṣẹ́ àmúrelé pé kó ṣe iṣẹ́ lè lórí ni. Iṣẹ́ àkànṣe yẹn, àá wo tí mo bá ti wo àkórí ohun tí wọ́n fún mi. Màá wá wo àwọn ohun tí ó jẹ́ ohun tí mo lè sọ nípa rẹ̀. Èyí ni à ń pè ní kí a kó ọ̀rọ̀ jọ. Nígbà tí a bá, tí mo bá ti kó ọ̀rọ̀ yìí jọ tán, màá wá wá àwọn ohun tí màá fi lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, tí màá fi lè ṣe àlàyé kó lè jọjú fún ètò iṣẹ́ àkànṣe yìí tí mo fẹ́ ṣe. Nígbà tí mo bá ti wá wá àwọn ohun tí ó lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, màá wá wá àwọn ohun tí mo mọ̀ wípé ó jẹ́ àpẹẹrẹ tí mo lè fi ṣe àlàyé ohun tí mo fẹ́ ṣe yìí. Lẹ́yìn ìgbà tí mo bá ti wá wá àwọn àlàyé àti àwọn àpẹẹrẹ, màá wá wá ọ̀nà tí mo máa fi wá wá, ohun tí à ń pè ní ọ̀nà àbáyọ fún iṣẹ́ àkànṣe yìí. Tía bá ti wá wá ọ̀nà àbáyọ, àá wá wá sí ìpinnu. Èyí tí à ń pè ní, ẹ, ìparí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe náà. Èyí ló máa wá mú kí a ṣẹ̀ṣẹ̀ wá jáde, kí n ṣẹ̀ṣẹ̀ wá lè ṣàlàyé fún àwọn tí wọ́n fẹ́ kí n ṣe ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe yìí tí wọ́n fẹ́ kí n ṣe fún. Iṣẹ́ àkànṣe máa ń wá láti ibi iṣẹ́, ó lè wá láti ilé ìjọsìn, ó dẹ̀ lè wá ní àdúgbò, ibi tí à ń gbé. Wọ́n lè bèèrè wípé ká ṣe iṣẹ́ àkànṣe lérí bí àdúgbò ṣe fẹ́ gbòòrò ṣi. Gbogbo ìwọ̀n yìí ni a máa ń ṣe tó ṣe wí pé a ṣe àkọsílẹ̀ iṣẹ́ àkànṣe. À wá ohun tí a fi ìdí rẹ̀ múlẹ̀, à wá ohun tí à ń pè ní àpẹẹrẹ. Tí a bá ti wo ohun tí à ń pè ní àpẹẹrẹ, à wá wá ọ̀nà àbáyọ. Tí a bá ti wá ọ̀nà àbáyọ, a ṣẹ̀ṣẹ̀ wá wá sọ gbogbo ohun tí ó yẹ ká sọ tí a fi lè ṣe iṣẹ́ àkànṣe. Ohun tó rọrùn ni tí ènìyàn bá ti mọ ọ̀nà tí ó máa gbà ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe. Nítorí pé tí ènìyàn ò bá mọ ọ̀nà náà tí ó fẹ́ gbé ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe gbà, kò rọrùn rárá. Ṣùgbọ́n tí ènìyàn bá ti mọ ọ̀nà, dandan ni kí ọ̀rọ̀ rẹ̀ kó ló jù tu kíó dẹ̀ gbé ìgbé ayé tí ó rọrùn. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè sọ wípé, kínni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò fún ìsinmi lẹ́nu iṣẹ́ láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì, ọjọ́ ẹtì ni ìbẹ̀rẹ̀ ìparí ọ̀sẹ̀ èyí tí a mọ̀ sí ọjọ́ Jímọ̀. Àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni wípé kí n kọ́kọ́ sinmi fún iṣẹ́ ọ̀sẹ̀ yẹn ná, bí pé kí n kọ́kọ́ ní ìrẹjú díẹ̀ tí mo bá ti parí ìṣe ọjọ́ ẹtì. Nítorí wípé iṣẹ́ ọjọ́ ajé títí di iṣẹ́ ọjọ́ ẹtì kò ṣe ohun tí ènìyàn le fi ọwọ́ yẹpẹrẹ mú. Ọjọ́ ẹtì ni ìbẹ̀rẹ̀ ìparí ọ̀sẹ̀. Afẹ́fẹ́ yẹyẹ máa ń wà ní ìparí ọ̀sẹ̀ bí ka lọ fún ayẹyẹ ọjọ́ ìbí tàbí ayẹyẹ ìsìnkú tàbí ayẹyẹ ìgbéyàwó. Àwọn ètò mi ni wípé lẹ́yìn tí mo bá ti sinmi tán tó bá ní ayẹyẹ tí mo fẹ́ lọ ní ọjọ́, ọjọ́, ẹ́, ọjọ́ àbámẹ́ta, ẹ́, màá múra, màá lọ. Ní ìdí èyí, màá ti lọ àwọn aṣọ tí mo fẹ́ wọ̀, ará kùtùkùtù ọjọ́ àbámẹ́ta màá ti múra. Màá ti fọ àwọn aṣọ tó yẹ kí n fọ̀, tí màá ti ṣe ohun gbogbo tó yẹ kí n ṣe. Ijọ, ẹ́, àìkú ni ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ṣe wípé gbogbo ènìyàn máa lọ sí ilé ìjọsìn. Èyí náà wà lára àwọn ohun tí ó máa ń jẹ́ bí ètò ìparí ọ̀sẹ̀ tó ṣe wípé tá bá dé láti ilé ìjọsìn, a bẹ̀rẹ̀ síi múra fún ọjọ́ ajé láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ wa padà. Ètò ìparí ọ̀sẹ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì fún gbogbo àwa obìnrin nítorí pé tí a bá ti ṣe ètò ìparí ọ̀sẹ̀ dáradára, ọjọ́ ajé kò ní, kò ní rọrùn fún wa láti tètè bẹ̀rẹ̀. Ní dí ẹ̀yí, a gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ ètò ìparí ọ̀sẹ̀ ká lè gbádùn òpin ọ̀sẹ̀. Ìgbádùn kẹ́lẹ́lẹ́ ni àkókò ìparí ọ̀sẹ̀ èmi kìí fi ṣeré rárá, ẹ ṣeun púpọ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Àìbéèrè tó dá ni yí o, nítorí wípé mo ti fi ìyè síi láti máa ro àwọn ohun tuntun tí mo mọ̀ wípé mo lè kọ́, tí ó lè túbọ̀ fi kún ìmọ̀ mi. Ìmọ̀ tuntun méjì tí mo mọ̀ tí mo fẹ́ kọ́ tí mo fi ọkàn sí, tí mo fi iyè síi ni ìmọ̀ owó. Ìmọ̀ bí a ti túbọ̀ ń ní owó síi, bí, bí a ṣe lè ṣòwò àwọn òwò tó ṣe wípé kìí ṣe ká lọ́nilọ́wọ́ gbà ó. Ṣùgbọ́n àwọn ìmọ̀ tó ṣe wípé bí a ṣe lè ṣe iṣẹ́ ní orí afẹ́fẹ́ láti lè kó lè di owó fún wa. Ìkan lára àwọn ìmọ̀ tí ó wù mí kí n kọ́ nìyẹn nítorí wípé iṣẹ́ lòògùn iṣẹ́. Ọwọ́ ẹni nìkan ni kì í tán ni jẹ. Ohun tí a bá dẹ̀ ṣiṣẹ́ fún, òun ni ń pẹ́ lọ́wọ́ ẹni. Ìmọ̀ mìíràn tí mo tún fi ọkàn sí, tí mo sọ wípé mo tún fẹ́ kọ́ tó jẹ́ tuntun ni ìmọ̀ èdè tuntun. Àwọn èdè mìíràn, àwọn èdè bí i Faransé. Èdè Faransé, a máa ran ni lọ́wọ́ láti lè rí àwọn iṣẹ́ òmíràn ní orí afẹ́fẹ́, láti lè kọ́ àwọn tí wọ́n fẹ́ràn èdè Faransé láti lè kọ́ wọn lórí afẹ́fẹ́. Ní èyí tí ó tún lè túbọ̀ fún mi ní ọ̀nà láti rí owó síi. Ìmọ̀ èdè Jámánì. Ìmọ̀ èdè Jámánì náà jẹ́ ìmọ̀ tó ṣe wípé tí ènìyàn bá mọ̀ dáradára tó dánilójú, ènìyàn a máa rí àwọn ori ọ̀fẹ́ lórí afẹ́fẹ́ láti kọ́ àwọn ènìyàn láti túbọ̀ lè ní owó síi. Níwòn ìgbà tí ènìyàn bá kọ́ àwọn èrò mìíràn ní èdè Jámánì lórí afẹ́fẹ́, a máa túbọ̀ fúnni ní owó ní orí afẹ́fẹ́ náà si. Àwọn ìmọ̀ tí mo tún fẹ́ kọ́, ìmọ̀ èdè mìíràn tí mo tún fẹ́ kọ́ ni ìmọ̀ èdè Spanish. Ìmọ̀ èdè Spanish náà, a máa ran ni lọ́wọ́ láti lè túbọ̀ ní ọ̀rẹ́ síi ní àwọn agbègbè mìíràn. Ìmọ̀ Spanish náà ó tún lè ran ni lọ́wọ́ láti lè jẹ́ kí ènìyàn ní ori ọ̀fẹ́ láti lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn òyìnbó ní ìlú mìíràn. Èyí tí ó túbọ̀ tún lè mú ènìyàn ní owó síi. Kò sí ìmọ̀ mìíràn tó dàbí-- kò sí ìmọ̀ tuntun tí ènìyàn kọ́ tí ó rí ori ọ̀fẹ́ láti túbọ̀ ní owó síi. Ìdí ni èyí tí mo ṣe fẹ́ràn láti ní ìmọ̀ tuntun. Kí n lè kọ́ àwọn ìmọ̀ tuntun ní gbogbo ọ̀nà tí mo bá rí. Láti kọ́ ìmọ̀ tuntun kì í ṣe lọ́fẹ́ o. Ọ̀pọ̀ ìgbà ni ó mú, ó mú bíi pé kí ènìyàn náwó kó tó lè rí ìmọ̀ tuntun kọ́. Ẹ ṣe púpọ̀.

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ? Àwọn ọ̀rọ̀ àṣìná ni àwọn ohun, àwọn ọ̀rọ̀ èyí tí a fi ń dáàbò bo àwọn ohun tí a bá ní. Èyí jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe wípé a gbọdọ̀ kàndédé gbàgbé. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí jẹ́ wọ́n gbọdọ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó jẹ́ márùn-ún mẹ́fà sí wa lójoojúmọ́. Àwọn ọ̀rọ̀ àṣìná wọ̀nyí òun ló máa ń ràn wá lọ́wọ́ láti dáàbò bo àwọn ohun tí a bá ní bí i àwọn bí i ọ̀rọ̀ tí a lè lò láti ṣí àwọn, bank applications wa. Èyí tí à ń pè ní bóyá ọ̀rọ̀ àṣìná tó ṣe wípé ó máa ń ràn wá lọ́wọ́ láti dáàbò bo àwọn ohun tí a ní sí ilé ìfowópamọ́ tí ò ní jẹ́ kí ẹnikẹ́ni kó kàndédé wọnú ohun tí a fi ṣe, ilé-ìfowópamọ́ wa. Ọ̀rọ̀ àṣìná yìí náà wà lára ohun tí a fi ń dáàbò bo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àti àwọn ẹ̀rọ èyí tí a ní tó ṣe wípé ó ṣe kókó tó ṣe pàtàkì fún wa. Àwọn ọ̀rọ̀ àṣìná wọ̀nyí náà wà ní ara àwọn ohun ta fi ń dáàbò bo méèlì, ímeèlì wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí èmi máa fi ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná ni bí i pé bóyá ohun tí mò ń ṣe lójoojúmọ́, bóyá ọjọ́ tí mo ṣí ọ̀rọ̀ àṣìná náà, bóyá lórí ímeèlì mi, bóyá ọjọ́ náà jẹ́, bóyá ọjọ́ ajé, mo lè kọ ajé kí n fi ṣe ọ̀rọ̀ àṣìná. Bóyá kí n fi ṣe ajé ẹ́ẹ́nì, èéjì, ẹ́ẹ̀ta. Tó bá ṣe wípé ọjọ́ tí mo ṣí, tí mo fẹ́ ṣí ọ̀rọ̀ àṣìná tó ṣe bóyá tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni. Tó bá ṣe oṣù tí mo rà ni mi ò fẹ́ gbàgbé, mo lè fi ṣe oṣù kìíní. Èéjì, ẹ́ẹ̀ta, ẹ́ẹ̀rìn, àrún, ẹ́fà. Èyí á jẹ́ kí n rántí oṣù gangan gan-an. Èyí tí mo ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. A de fi mí lọ́kàn balẹ̀ wípé tí mo bá ti ẹ gbàgbé ẹ̀rọ àṣìná, màá ti ẹ wá ẹni kan bìrì lọ́wọ́ rẹ̀ ní àwọn ara ilé mi wípé ṣé wọ́n rántí ọjọ́ tí mo ra fóònù mi èyí tí à ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ dáradára láti lè tètè rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi. Ẹ ṣé púpọ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ ni. Dára dára, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Àìtẹ̀lé òfin, ìjìyà ni. Wọ́n de sọ wí pé ìlú tí ò bá ti sí òfin, ẹ̀ṣẹ̀ ò sí. Ìlú tó bá ti lófin, ìjìyà wà fún ẹni tó bá rú òfin. Àwọn òfin iyàrá ọkọ̀ jẹ́ àwọn òfin tí a gbọdọ̀ tẹ̀lé. Àwọn òfin wọ̀nyí jẹ́ àwọn òfin tó ṣe wí pé táa bá ti ń kọ́ wíwa ọkọ̀, la gbọdọ̀ kọ́ gbogbo àwọn òfin wọ̀nyí pẹ̀lú rẹ̀. Ẹni tí ò bá ti mọ òfin ìyàrá ọkọ̀, wọn ò lè fún ní ìwé-ẹ̀rí wí pé ó ti lè wa ọkọ̀ dáradára. Nítorí wí pé kí wọn tó lè fún èèyàn ní ìwé-ẹ̀rí láti wa ọkọ̀ dáradára, a gbọdọ̀ kọ́kọ́ fi ṣe, a gbọdọ̀ kọ́kọ́ ṣe ìdánwò kó tó di wí pé a gba ìwé-ẹ̀rí wí pé a lè wa ọkọ̀. Àwọn òfin ìyàrá ọkọ̀ wà, wọ́n jẹ́ bí èkínní wí pé ká máa wo iwájú wa dáradára, tàbí ká má sá eré, tàbí ká máa wo àwọn iná tó ń tàn ní ojú pópó, àwọn iná pupa, àwọn iná tó fi ara jọ àwọ ọsàn, àwọn iná tó fi ara jọ àwọ ewé. A gbọdọ̀ tẹ̀lé àwọn òfin wọ̀nyí. Èyí tó fi ara jọ iná, èyí tó jẹ́ pupa, òun ni ó máa sọ wí pé ká dúró. Èyí tó fi ara jọ, èyí tó fi ara jọ àwọ ọsàn, òun ni ó máa sọ fún wa wí pé ká tètè, ká tètè fi ọkan sí wí pé aa ní pẹ́ kúrò níbi táa wà. Èyí tó fi ara jọ ewé yìí ẹwẹ̀, òun ló máa sọ fún wa wí pé ó yá, ká gbéra, ká bẹ̀rẹ̀ sí ní lọ. Èèyàn, ẹni tí ò bá ti tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ yìí, ìjìyà ńlá ni fún un. Nítorí pé a san owó, tí ó bá san owó, ó lè lọ, tó bá ti lu òfin ìjọba yìí, ó lè lọ sí ẹ̀wọ̀n. Nítorí náà ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin yàrá ọkọ̀. Àìjẹ́bẹ́, ìjìyà ni. Yàtọ̀ sí pé ìjìyà gan, ó máa n mú ni ní ewu ìjàmbá ọkọ̀ tí ènìyàn ò bá tẹ̀lé òfin yàrá ọkọ̀. Nítorí náà ó ṣe pàtàkì àìmoyé àwọn òfin èyí tí wọ́n ti ṣe sí ọ̀nà, àìmoyé àwọn ohun tí wọ́n a ti kọ sí ojú ọ̀nà tí wọ́n a ti sọ fún wa wí pé, "À, ibi tó fẹ́ lọ gbà yìí o. Gẹrẹgẹrẹ ibi tó fẹ́ lọ gbà ni o." Tàbí kí wọ́n ti sọ fún ẹ wí pé òkè níbi tó fẹ́ lọ gbà o. Gbogbo àwọn òfin wọ̀nyí a gbọdọ̀ pamọ́. Ẹ̀ṣé púpọ̀

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ìbéèrè yìí dùn mọ̀ mi nínú nítorí wípé àkàrà jẹ́ ara àwọn oúnjẹ tí mo fẹ́ràn dáradára. Àwọn oúnjẹ àkàrà tí mo mọ̀ tí mo dẹ̀ fẹ́ràn jù ni àwọn bíi àkàmù, àwọn bíii ẹ̀kọ, àwọn bíi búrẹ́dì, àwọn bíi oúnjẹ tó ṣe wípé ó ládùn tó láàrinrin. Àwọn oúnjẹ tí ó jẹ́ oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù wọ̀nyí, mo máa ń fẹ́ràn láti jẹ ẹ́ ní òwúrọ̀ bí ọwọ́ àárọ̀. Oúnjẹ àkàrà náà nígbà mìíràn ẹ̀wẹ̀, a lè jẹ ẹ́ ní ọwọ́ àṣálẹ́ nígbà tí a bá fẹ́ jẹ oúnjẹ tó wúwo jù ní ara wa. Mo fẹ́ràn àwọn oúnjẹ àkàrà wọ̀nyí nítorí wípé àkàrà a máa ṣe ara lóore, àkàrà a máa fún ni ní ẹ̀jẹ̀, àkàrà a máa ran ni lọ́wọ́ láti ní àlááfíà àti ìlera pípé. Mo fẹ́ràn oúnjẹ àkàrà dáradára nítorí wípé àkàrà dùn jẹ. Bí wọ́n bá fi òróró dín àkàrà, màá ma fẹ́ràn rẹ̀ ju èyí tí a fi epo dín. Bí a bá fi òróró dín, a máa dùn yàtọ̀ ju èyí tí wọ́n fi epo dín. Ọ̀pọ̀ ìgbà ni àwọn àgbàlagbà ilé wa máa ń fẹ́ àkàrà èyí tí wọ́n fi epo dín. Nígbà mìíràn, màá ya bá wọn dín èyí tí wọ́n fi epo tí wọ́n fẹ́ tó ṣe elépo. Màá ya dín èyí tí wọ́n fi òróró dín fún ara mi kó má bàá sí ìjà, kó má bàá sí ìdààmú, kó má bàá sí èdè àìyédè láàárín ilé. Mo fẹ́ràn àkàrà. Àkàrà yìí tó ṣe wípé ó máa ń rún dáradára ni mo fẹ́ràn jù. Àwọn àkàrà náà wà tó ṣe wípé èṣù àkàrà ni. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù, àkàrà tó máa ń rún dáradára.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Àwọn ojú òpó ayélujára oríṣiríṣi ni a ní. Àwọn eléyìí tí mo mọ̀ wípé ó wọ́pọ̀, àwọn ni èyí táa ń pè ní WhatsApp. Èyí tí mo ní tó ṣe wípé ojoojúmọ́ ni mo máa ń ṣí, òun ni WhatsApp. Mo sì tún ní èyí tí à ń pè ní Facebook. Mo tún ní tí Facebook yẹn ó máa ń jẹ́ kí a pàdé àwọn ọ̀rẹ́ wa tó ti pẹ́, ọjọ́ tó ti pẹ́ ní gbogbo ibi tí wọ́n bá wà ní jìnnà réré ni tàbí nítòsí. Facebook yìí ló máa ń jẹ́ kí a pàdé ara wa. A tún ní èyí tí wọ́n ń pè ní Twitter. Twitter yẹn náà ayélujára ni. Ó máa ń jẹ́ kí a pàdé òyìnbó dúdú, aláwọ̀ dúdú. A jẹ́ ká pàdé àwọn ará Ìgbò, a pàdé àwọn ará Hausa, a pàdé àwọn ará Yorùbá bíi tiwa ní ti Twitter yẹn náà. Ayélujára mi tí mo tún ní, òun ni à ń pè ní Instagram. Instagram yẹn oríṣiríṣi ọjà ni wọ́n ń tà níbẹ̀. Oríṣiríṣi àwọn ètò ni wọ́n ń ṣe ní Instagram. Bí wọ́n ṣe ìpolówó ọjà tàbí kí wọ́n ṣe oríṣiríṣi bi wìpé kí wọ́n kọrin kí wọ́n jó. Oríṣiríṣi ohun ni wọ́n ń ṣe ní Instagram. A tún ní èyí tí wọ́n ń pè ní TikTok. Èyí náà mo tún wà ní ojú òpó TikTok náà. Ìbẹ̀yẹn náà wọ́n máa ń pàdé àwọn òyìnbó, pàdé ọmọdé, pàdé àgbàlagbà. Kò sí ẹni tí ò le lọ sí TikTok kó wà ní ojú òpó TikTok. Àmọ́ èyí tí mo máa ń ṣí lójoojúmọ́ tó dá mi lójú jù, òun ni WhatsApp, Facebook, Twitter pẹ̀lú Instagram. Ìmíràn tún wà táa ń pè ní Snapchat. Snapchat yẹn náà, ìyẹn èyí tó ń jẹ wọ́n lógun ní Snapchat ni kàn sá máa ya àwòrán. Àwòrán oríṣiríṣi kàn máa gbé lọ sí orí òpó yẹn. A ya àwòrán. Oríṣiríṣi ojú àwòrán ló wà ní Snapchat tí wọ́n máa ń lò. Àwọn eleyii tí mo mọ̀ tí mo wà ní ojú òpó ayélujára tí mo rí tó wọ́pọ̀ òun ni wọ̀nyí. A tún ní òmíràn náà, èyí tí wọ́n ń pè ní, mo tún ti gbàgbé orúkọ eléyìí o. Eh, Skype. Skype náà wà níbẹ̀. Skype náà a máa pàdé òyìnbó, a pàdé oríṣiríṣi àwọn ènìyàn. Mo tún wà ní ikan náà táa ń pè ní Bingo. Bingo náà wà okay tí a máa ń pàdé àwọn oríṣiríṣi ènìyàn lórí afẹ́fẹ́. Esé púpọ̀?

Ṣé o mọ ibi tí a ti ń tú àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń tú àwọn nǹkan ṣe. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni àwọn nǹkan, àwọn nǹkan mìíràn máa bàjẹ́ ní ilé mi tí màá máa wò wípé kò tíì tó kí n ra tuntun. Fún ìdí èyí, mo mọ àwọn ibi tí mo ti lè tú nǹkan ṣe. Fún àpẹẹrẹ, ẹ̀rọ tí mo fi ń fọ aṣọ ní ìgbà kan rí, mo kan dédé rí wípé ó bẹ̀rẹ̀ sí í ṣe mọ̀nàmọ́ná. Mo bèrè lọ́wọ́ àwọn ènìyàn, wón sọ wípé, pé àfi tí mo bá ra òmíràn, tí mo bá dẹ́ra ẹ̀mí ngba yẹn, ó máa, ó máa ná mi ní owó tó pọ̀ tí mo ṣe wá wá ọ̀nà nìyẹn tí mo fi rin àwọn ìrìn kan ní agbègbè mi tí mo wá bèrè lọ́wọ́ ènìyàn kan tó ń ṣe, tó ń tú àwọn ẹ̀rọ wọ̀n yẹn ṣe. Ó wá lóhun lè bá mi ṣe. Mo dẹ̀ tú pẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó bá mi ri tú ṣe. Àti ìgbà yẹn ni mo ti wá pinnu wípé tí ó bá ṣe wípé ohun tí ó gaara láti rà, láti rà tuntun, èmi máa ń fi ọkàn sí wípé kí n ṣi fi owó tasẹ́rẹ́ tú ṣe, kí n sì máa lòó lọ. Nítorí pé ọ̀rọ̀ orílẹ̀ èdè wa náà ó gba ọgbọ́n, ó gba kí a tú nǹkan ṣe. Ó tó di wípé a pinnu láti ra tuntun òmíràn. Fún ìdí èyí, ọ̀pọ̀ ibi ni mo mọ̀ tí a ti ń tú nǹkan ṣe. A tún máa ń tú àwọn, àwọn ike wa tó tóbi, tó ti fọ́, a máa ń tú ṣe náà. A ní àwọn, àwọn ibi, ẹ́, ilé iṣẹ́ tí wọ́n ti ń tú àwọn nǹkan báwọn yìí ṣe. Èmi fẹ́ràn kí ń máa tú àwọn nǹkan ṣe. Ìdí nìyẹn tí mo fi mọ àwọn ibi tí a ti ń tú nǹkan ṣe. Bíi ka tú tẹlifíṣàn ṣe, ìyẹn ẹ̀rọ móhùnmáwòrán. Bií ka tú ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ṣe. Bíi ka tú tábìlì wa, èyí tẹ́sẹ̀ rẹ̀ kan bií ka tú ṣe. Gbogbo ibi wọ̀nyí ni mo mọ̀ nítorí wípé ìwọ̀nba ni ọwọ́ mi ká láti ra ohun tuntun mìíràn. Fún ìdí èyí, èmi ii fi ààyè sílẹ̀ láti kí nǹkan mi bàjẹ́ tán pátápátá kí n tó rọ́jú tú mìíràn sí i. Mo mọ gbogbo àwọn, àwọn sùnùkan ibi tí a ti ń tú nǹkan ṣe torí wípé kékeré ni, owó tasẹ́rẹ́ ni a fi ń tú nǹkan ṣe ju kí a sọ wípé a ò ní tú ṣe ká tú máa wá ra tuntun. Tutun máa ń fún ènìyàn ní ìfọ̀kànbalẹ̀. Ṣùgbọ́n tí ó bá ti sowó, a gbọdọ̀ wá ọ̀nà tí a fi tú ohun tó bàjẹ́ ṣe. Ẹ ṣé púpọ̀.